Àṣeyọrí ni ohun tí èèyàn n ṣe, tí èèyàn rí ṣe àbí tí ó bọ́ sí déédé àbí tí ó rí bó ṣe jẹ kó rí, ohun tí wọ́n ń pè ní àṣeyọrí l'eléyìí. Àṣeyọrí jẹ́ ǹkan tí kò tí tó yẹ pé àwọn ọmọ ènìyàn tí kò mọ bí wọ́n n ṣe òdìwon rè, tó yẹ pé bó ṣe bá ṣe ń se òdìwọn àṣeyọrí ni. Ǹkan wó lo ṣe tí o ṣe àṣeyọrí lórí rẹ̀ tí ó rí bó ṣe jẹ kó rí tí ó rí dá tó, tó já tí èsi rẹ̀ tó jẹ́ èsì tó dára. Òun lọ́ n pè ní àṣeyọrí l'eléyìí tó sì jẹ́ pé ohun tí ó ti yí padà nípa bí àwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ nípa àṣeyọrí, bó ṣé ń díwọ̀n àṣeyọrí ni pé wọ́n rò pé owó nìkan ni àṣeyọrí. Bẹ́ẹ̀ kọ́ owó kọ́, owó nkan kó ni àṣeyọrí, ọ̀pọ̀lọpọ̀ ǹkan mìíràn ó so mó àṣeyọrí.

Ọjọ́ tí oríyọmi ni ọjọ́ tí mo ní ìjàmbá, tí mo ní ìjàmbá kẹ̀kẹ́ alùpùpù. Ọjọ́ yìí ni ìjọ́ tí mo rò pé oríyọmi, nítorí pé nígbà tí, nígbà tí ìjàmbá yìí bẹ̀rẹ̀ ní ojú popo, mo rò pé n ó kú àbí ò ní ye. Àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run, mo padà yé, mo padà yé ìjàmbá yìí tó sì jẹ́ pé mi ò sí, mi ò ní farapa ti ó lágbára àbí tó pọ̀jù. Eleyi ni ìgbà tí mo rò pé oríyọmi.

Se àwọn àyẹ̀wò ímélì mi ò kéré tán ní ẹẹkan àb mẹ́jì lọ́dún ni mo maa n ṣe àyẹ̀wò ímélì mi, tó sì jẹ́ wípé mo maa n ma ṣe àyẹ̀wò ní ẹ̀ẹ̀mejì lọ́dún, tó sì jẹ́ wípé tí wọ́n bá ṣe àyẹ̀wò ímélì mi láàárọ̀, wọ́n ó ṣe àyẹ̀wò ímélì mi lọ́sàn, ni álé, nítorí pé wọ́n le ti fi àwọn, àwọn onibara mi le ti fi lẹ́tà àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi. Eléyìí ló máa ń jẹ́ kí ó yẹ pé ni gbọ́gbà ní ojoojúmọ́, mo máa ń check, mo máa ń wo yẹn ṣàyẹ̀wò ímélì mi lẹ́ẹ̀meji lójúmọ́.

Àwọn iṣẹ́ tó sún síwájú fún ìgbà pípẹ́ òun ni iṣẹ́ akànlé. Iṣẹ́ akànlé ṣe ìsẹ́ kan tí ó gbajúmọ̀ tó sì ní owó lórí tó sì ti wà lọ́jọ́ tó ti pẹ́. Àmo iṣẹ́ akànlé yìí ó jẹ́ iṣẹ́ kan tí kò lọ síwájú lọ́jọ́ tó ti pẹ́ nítorí pé ọ̀nà tán gba kanlé nísìnyí náà ni ọ̀nà ti ọ̀pọ̀lọpọ̀ ń gba kanlé ní ayé àtijọ́ tí ó jẹ́ pé kò sì yí padà. Eléyìí ni iṣẹ́ tí mo rò pé kò yí padà láyé àtijọ́.

Ọ̀rẹ́ tótó ni ọ̀rẹ́ tí a ṣe fún ènìyàn lálàí retí ó ń kóun kan ǹkan kí nkan, lálàí retí ǹkan kí ǹkan padà lọ́dọ̀ ẹni yìí. Eléyìí ni ọ̀rẹ́ tótó. Ìrànlọ́wọ́ tí a ṣe fún èèyàn tí a ò rèti kó fún wa ni ẹ̀sẹ̀ kan àbí kó san owó kan fún wa àbí kó se ǹkan padà ní funwa ni ọ̀rẹ́ tótó. Ọ̀rẹ́ yìí, ọ̀rẹ́ tótó ó sì máa ń jẹ́ ọ̀rẹ́ kan tí o ti ògbòdo yá ẹni tí à ń ṣe fún lẹ́nu.

Ilé ìta oúnjẹ tó, ti ó jìnà sí sóọ̀bù mi, ibẹ̀ ni mo ti máa ń ra oúnjẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí pé oúnjẹ wọn dára púpọ̀, tó sì jẹ́ pé wọ́n ní ìmọ́tótó, tó sì jẹ́ pé oúnjẹ wọn tún jẹ́ oúnjẹ tí ó pọ̀ dáradára. Eléyìí ló fàá tí mo fi máa ń ra nǹkan oúnjẹ ní ọ̀dòwọn. Oúnjẹ wọn sì ní àdídùn tí ó dárá àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fọ́ tí ó ń se ara lóore t'ó ń se ara lóore. Ìdí leléyìí tí mo fi ma ra oúnjẹ ni òdò wọn.

Mo ma ń tọ́jú iran tí ìrìnàjò mí láti ya láti ṣe àwòrán àwọn oríṣìíríṣìí ní ìgbà tí wọ́n bá ń rìnrìn àjò yìí, wọn sì tó sì jẹ́ pé wọn ó fi wọn sínú sínú orí ẹ̀rọ ayélujára tí wọ́n pè ní cloud láti jẹ́ pé kò ní kí wọ́n má ba à fi sọnù àbí kí wọ́n má ba à fi kí wọ́n má ba à fi sọnù àti ó tó si jẹ́ pé àwọn tí mo maa n fi hàn àwọn ni ọ̀rẹ́ àbí ará ará ni wọ́n fi ìwé ìrìnàjò ṣe lọ ni wọ́n fi hàn.

Iṣẹ́ iwakọ̀ jẹ́ iṣẹ́ kan tí ó gbajúmọ̀ gidi gan, tí ó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nà ń ṣe iṣẹ́ awakọ̀ láti fi wá oúnjẹ ọjọ́ wọn. Àwọn èlomiran ń wára wọ́n fúnra wọ́n, wọ́n wá ikọ́ nítorí iṣẹ́ láti wá oúnjẹ òòjọ́. Kikọ́ṣẹ́ ọkọ̀ wíwà jẹ́, ọkọ̀ wíwà jẹ́ ǹkan tí ó lágbára díẹ̀ nítorí pé ó ní, ó nílò okun àti agbára, tí ó sì jẹ́ pé wọ́n máa wá ọkọ̀ láti, wá láti ago mẹ́jọ àárọ̀ títí di ago mẹ́fà ìrọ̀lẹ́ ni mo máa n wá ọkọ̀. Ohun tó nira níbí ọkọ̀ wíwà kò ju láti ri pé ẹni ọ kọ lu mọ́tò, ènìyàn o sì kọlu-- ènìyàn o sì kó sí kòtò, ènìyàn o sì jẹ kí mọ́tò sì kọlu ènìyàn, ko sì yáwọ kúrò lórí òpópó-ònà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí n jókòó nílé ọkọ̀ níle fèrèsé nínú ọkọ̀ òfurufú. Ìdí tí mo fi fẹ́ràn rẹ̀ òun ni pé eléyìí yóò ṣe, yóò ṣe, yóò jẹ́ kí n maa rí ohun tó ń lọ nínú, nínú ọkọ̀ òfurufú tí n o sì mo ń tí o n ṣẹlẹ̀ ní gbogbo agbègbè mi. Eléyìí ni mo fi nífẹ̀ẹ́ sí láti máa lo, láti máa wòó ìta, láti jókòó sílé fèrèsé nínú ọkọ̀ òfurufú, láti rí ohun tó ń lọ àti láti mọ ohun tó ń lọ, láti mọ, láti mọ ohun tó ń lọ. Eléyìí mo fi nífẹ̀ẹ́ sí láti wọ̀ ó láti jókòó sílé fèrèsé nínú ọkọ̀ òfurufú.

Bẹ́ẹ̀ni mo ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá, mo ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá. Ìforúkọ̀sílẹ̀ ilé ìdárayá ó jẹ́ ohun kan tí ó ràn mí lọ́ láti se láti se eré ìdárayá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà to sí je pé mo ní oun ni mo ní ìfẹ́ sí láti maa se ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Bẹ́ẹ̀ni mo ní ìfẹ́, mo ní ìforúkọ̀sílẹ̀ ní ilé ìdárayá nítorí pé mo ní ìfẹ́ eré ìdárayá láti mọ̀ se eré ìdárayá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ àwọn ìpàdé orí fóònù nítorí pé ìpàdé orí fóònù, o jẹ́ ìpàdé kan tí ó rọrùn láti ṣe tó sì jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa n ṣe ìpàdé orí fóònù tó jẹ́ nítorí pé n ò nílò láti kúrò ní ilé mi àbí láti lọ sí ilé ẹlòmíràn kí n tó ṣe ìpàdé.

Ọ̀nà tí wọ́n máa ń gbà kí ẹni tí mó bá pàdé pẹ̀lú lojú ọ̀nà, oun ni ọ̀nà, àpọ́nlé, ìtẹríba àti ìrẹ́lẹ̀ ni wọ́n máa ń gbà kí àwọn tí mo bá pàdé ní ojú ọ̀nà, tí oun sì sọ fún wọn pé ẹ kú ìrìn o, ẹ káàbọ̀ o, tí àwọn na o si dáun na pé a tọ ẹ pẹ̀lẹ́ ẹ̀yin náà ekú ìrìn. Ọ̀nà yìí ni ọ̀nà tí Yorùbá tò ẹ̀yà Yorùbá won máa ń gbà kí ara wọn, tí ó ṣe pé wọn ó kí wọn pẹ̀lú ìwà àràrlẹ́ àti ìwà àpọ́nlé àti ìwà tí ìwà omoluabi.

Ohun tí mo máa ṣe bí mo bá jí ní ilé mi, ní ilé ọ̀rẹ́ mi lọ́la tí ó jẹ́ ọ̀rẹ́ mi tímọ́tímọ́, òun ni pé n o, n ò ríi pé mo ṣe ohun tí mo fẹ́ ṣe ní àkókò tí ó sì jẹ́ pé n ò ṣe àwọn nǹkan tí ó máa yà lẹ́nu gẹ́gẹ́ bí kí n dáná fún, àbí kí n bá a nu ilé, àbí kí n bá a ṣe ohun kan tí ko, tí mo mọ̀ pé yóò fẹ́ ṣe. Àwọn yìí ni ọ̀nà tí mo fẹ́ fi, tí mo, eyàn tí mo lè ṣe, tí mo fẹ́ tí n ó ṣe nígbà tí mo bá jí ní ilé miran ọ̀la. Ohun tí n o kokò ṣe òun ni pé kí n nu ilẹ̀, kí n sì bọ́ sí ilé ìdáná, kí n dáná fún-un.

Bẹ́ẹ̀ni mo ti fún ní lẹ́jẹ̀ rí, mo ti fún ní ní ẹ̀jẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí ó sì yẹ pé ní oṣù mẹ́fà mẹ́fà èyí mọ̀ rí pé mo fi ẹ̀jẹ̀ báàgì méjì tàbí mẹ́ta kalẹ̀ ní oṣù méjì méjì tí ó sì jọ rí pé àwọn onímọ̀ ìlera máa gbà wá níyànjú láti mọ̀ rí pé à ń fi ẹ̀jẹ̀ kalẹ̀. Eléyìí jẹ́ ọ̀nà tí èèyàn fi ń lé ní ìlera tó péye ó sì jẹ́ ọ̀nà tí èèyàn fi lè ṣàánú àwọn tó nílò ẹ̀jẹ̀ láti jẹ́ kí wọ́n rí ẹ̀jẹ̀ nígbà tí wọ́n bá nílò ẹ̀jẹ̀ ní àkókò.

Ọ̀nà tí mo máa ń gbà mú àwọn èrò tuntun wá ni ọ̀nà tí n ó ní ìfẹ́ ṣe láti ro máa rí ní ọ̀pọ̀lọpọ̀ pápá, torísẹ pé nígbà tí mo bá nílò èrò tuntun, n ó lọ sí ibi tó dákẹ́jọrọ́ rọrùn tí wọ́n sì ro orí fún àfikún tó pẹ́ díẹ̀. Èdè yìí yóò jẹ́ kí èrè èrò tuntun mú wá nígbà tí mo bá nílò èrò tuntun. Èyí ibi tí mo sì máa ń lọ ni ibi tó bá dákẹ́ rọrùn àbí kí n lọ sí etí òkun.

Data tí mo máa ń lò lọ́sẹ̀, lọ́sẹ̀ ọ̀sẹ̀, ó pọ̀ tó, eeh, ó pọ̀ tó, eeh, fifteen gig. Fifteen gig ni mo máa ń lò ní ọ̀sẹ̀ kan nítorí irú iṣẹ́ tí mò ń ṣe àti ǹkan tí mò ń fi àwọn data ṣe. Ilé ìlọ́fa ti data mi tí ó fún mi tó fifteen gig ní ọ̀sẹ̀, nígbà míràn ó máa ń kéré síbẹ̀, nígbà míràn ó máa ń ju bẹ́ẹ̀ lọ àmọ́ ohun tí ó, tí ó jẹ́ ǹkan tí ò ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ò ní pé kó jẹ́ kó tó fifteen gig.

Òwúrọ̀ gidi gan-an jù, mo ní fẹ́ ìmọ́lẹ̀ òwúrọ̀ gidi gan-an jù ìmolẹ ọ̀sán ìrọ̀lẹ́ lọ nítorí pé ìmọ́lẹ̀ òwúrọ̀ ni ò jẹ́ ìmọ̀lẹ̀ kan tí ó ń sọ fún wa pé ilẹ̀ tí mọ́ àsìkò ti tó láti lọ wá oúnjẹ ọjọ́ wa. Eléyi ó jẹ́ kí n nífẹ́ ìmọ́lẹ̀ òwúrọ̀, tó sì jẹ́ pé gbogbo ǹkan yóò sì tútù mini mini ní àkókò yìí. Elèyí ló fa tí mo fi nífẹ̀ẹ́ ìmọ̀lẹ̀ òwúrọ̀ jù ìmọ̀lẹ̀ ìrọ̀lẹ́ lọ.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ lára ǹkan ní orí ẹ̀rọ ayélujára, tó sì jẹ́ pé ibi tí mo ti mọ̀ ara ǹkan lórí ẹ̀rọ ayélujára o pe oríṣìíríṣìí, ibo mi wàá wọn pè ní jumia, ibi kan wọ́n pè ní Amazon àti Temu. Àwọn ibi wọ̀nyí ni àwọn ibi kan tí mo ti mọ̀ ara ǹkan lórí ẹ̀rọ ayélujára ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà, tó sì jẹ́ pé nígbà tí mo bá ra àwọn ǹkan wọ̀nyí, ìgbà tí ó bá fi tó ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì, yóò tẹ̀mi lọ́wọ́. Eléyìí ló fàá tí mo fi nífẹ̀ẹ́ sí i, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ǹkan tán tán, ó jẹ́ ǹkan tó níye lórí, tó sì jẹ́ ojúlówó. Eléyìí ló fàá tí mo fi mọ̀ ara ǹkan ní orí ẹ̀rọ ayélujára. A máa ń kẹ́ṣìí gbogbo ǹkan, èmi ò mọ̀ ara rẹ̀ lórí ẹ̀rọ ayélujára torí mo kí ń rà àwọn ǹkan mìíràn lórí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí aṣọ àbí bàtà, àwọn ǹkan wọ̀nyí mo kí ń rà wọ́n lórí ẹ̀rọ ayélujára nítorí pé ó máa ń ṣòro fún mi láti mọ èyí tí kó tó, láti mọ èyí tí, láti mọ size wọ́n. Eléyìí ló fàá kí n lè fi ra wọ́n ní orí ayélujára. A má ń kì í lo ilé, ǹkan èlò ibi iṣẹ́, irin iṣẹ́, àwọn ǹkan wọ̀nyí, èmi ò mọ̀ mọ́ àbí ago àti àwọn ǹkan àbí cream àbí àwọn lọfinda àbí ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan yìí èmi ò mọ̀ ara rẹ̀ lórí ẹ̀rọ ayélujára.

Ibi tí mò ń mọ̀ lọ nígbà tí mo bá fẹ́ wà nìkan òun ni kí n lọ sí etí òkun. Mo nífẹ̀ẹ́ láti máa lọ sí etí òkun nígbà tí mo bá fẹ́ wà nìkan, nítorí nígbà tí mo bá fẹ́ wà nìkan yìí, ohun tí mo fẹ́ ṣe ni pé mo fẹ́ ro orí si ọ̀ọ́, mo fẹ́ wà ojútùú sí ìṣòro tí ó ń bá mi fẹ́ rà. Eléyìí, lákòókò wọ̀nyí sì ni mo nífẹ̀ẹ́ ibi tí ó dákẹ́ rọ́rọ́. Ó fi jẹ́ pé nígbà tí mo bá fẹ́ wà nìkan, mo mọ̀ lọ sí etí òkun àbí kí n lọ sí yàrá ìkàwé kí n tí ra mi mọ́bẹ̀. Eléyìí ni ibi tí mo mọ̀ wọ́n lọ nígbà tí mo bá fẹ́ wà ni lẹ́mi nìkan.

Mo nífẹ̀ẹ́ sí eré ìdárayá gidi gan, tosí jẹ́ pé àwọn oníran lórí eré ìdárayá ni mo nífẹ̀ẹ́ sí. Ara eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí òun ni bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá, bọ́ọ̀lù aláfọwọ́gbá àti bọ́ọ̀lù táa n fi- aláfi igi gbá. Àwọn eré ìdárayá yìí mo nífẹ̀ẹ́ sí wọn gidi gan. Ẹni tí ó sì máa ń gbá eré ìdárayá yìí o gbudo jẹ́ ẹni tí ó ti ní ìmọ̀ nípa rẹ̀, ní to ti ní ìmọ̀ nípa rẹ̀, tí ó ní ìmọ̀ nípa rẹ̀. O tun le jẹ pé ọ̀pọ̀lọpọ̀ ń gbá nígbà pé wọ́n fi ń ṣeré ìdárayá, ti elomi sì ń gbá lẹ́yì tó jẹ́ ọ̀nà láti rí owó fún wọn. Èyí tí ìgbà tí ìdíje wà yé gbẹ̀yìn, òun ni oṣù tí ó lọ yìí.

Èròjà oúnjẹ tí mo n lò nínú ilé dána mi oríṣìíríṣìí ni àmọ eyìí tí ó gbajúmọ̀ tí mo rí pé mo máa n lò jù nínú ilé dána mi, ohun ni iyọ̀. Iyọ̀ jẹ́ èròjà kan tí èèyàn lè fi le gbé fi oúnjẹ pamọ́ tàbí kí èèyàn lè fi fi adùn sí oúnjẹ lófi jẹ́ pé iyọ̀ mo máa ń jẹ iyọ̀ gidi. Iyọ̀ jẹ́ èròjà kan tí mi ò le ṣe aláìní. Ẹ̀lẹ́ẹ̀keji ni omi. Omi jẹ́ nǹkan tí a fi ń dáná tó si jẹ pé láìsí omi a kò lè dáná púpọ̀. Èyí yìí ló fàá tí mo fi nífẹ̀ẹ́ omi. Ẹ̀lẹ́ẹ̀kẹta ni iná. Ina je èròjà kan ti mo nílò, ti mo nife si. Nítorí pe o je èròjà kan ti a nílò láti se oúnjẹ. Ni láti se oúnjẹ ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà èyí ti.

Ọ̀nà tí omi ń gbà dé ilé ó pé oríṣiríṣi. Àwọn nígbà míràn omi máa ń dé ilé láti, láti, láti, láti ọ̀nà tí ìjọba ṣe tó jẹ́ tan pé ní páìpù. Ìgbà mii si ni, o maa n de ile ni ibi kanga ti eyan gbẹ si agbègbè eyan. Eleyi jẹ ọ̀nà ti omi maa n gba de ile tosi jẹ pe eleyi to gbajumo ju oun nii kanga yìí. Káǹgà jẹ́ nǹkan tí àwọn èèyàn máa tí wọ́n gbẹ́ tí ó fi jẹ́ pé wọ́n fi jẹ́ kí omi ó fi darogún sínú iho ilẹ tí wọ́n sì máa ń fi nígbà àbí ìfami fa àwọn omi yìí jáde. Amọ paaipu jẹ nkan ti ìjọba se láti gbe omi lọ si ile onikaluku lẹ́yìn ìgbà ti wonti se imọtoto omi náà. Ọ̀nà tí wọ́n ṣi ń gbà ri omi yìí ò ní pé wọ́n gbẹ́ damu láńlá, wọ́n gbẹ́ odò nláńlá tí wọ́n sì fi àwọn irinṣẹ́ ìfọ̀mi oríṣiríṣi tí wọ́n fi síbẹ̀ tí wọ́n sì máa ń fi fọ́mi tí wọ́n wáa ń fi ránṣẹ́ sí ilé fún gbogbo ará ìlú.

Ìgbà tí mo ní oúnjẹ ọ̀sán, ó dára púpọ̀ tó sì ṣe pé tí ẹ bá wà ní ibi iṣẹ́, ìyẹn gbọ́dọ̀ gba ìsinmi láti lọ jẹ oúnjẹ ọ̀sán tó sì ṣe pé nígbà tí mo bá jẹ tán, ìyẹn á tún gbọ́dọ̀ sinmi díẹ̀ nítorí pé ìyẹn ó padà sí ẹnu iṣẹ́. Ìgbà tí ó máa ń gba mi tó wákàtí méjì láti jẹ oúnjẹ ọ̀sán mi àti láti sinmi díẹ̀ láti ní ìsinmi ráńpẹ́ kotodí pé wọ́n padà sí ẹnu iṣẹ́.

Ọjọ́ tí mo gbéra ga di gidigidi ni ọjọ́ tí mo parí tí mo jáde nílé ìwé ẹ̀kọ́ gíga. Ọjọ́ yìí ni ọjọ́ tí mo gbéra ga gidi nítorí pé ọjọ́ yìí, o jẹ ọjọ́ kan tí ó yà mí lẹ́nu tí ó sì jẹ́ ọjọ́ kan tí orí mi wójú pé mo bẹ̀rẹ̀ eré ilé, mo bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ gíga ní ọjọ́ tó pẹ́ tí mo sì parí. Ọjọ́ tí mo parí ni ọjọ́ tí mo gbéra ga jù ní ìgbésí ayé mi.

Oúnjẹ tí mò ń retí ní àwọn àkókò kan, òun ni ọ̀lẹ̀ àti ẹ̀kọ. Ọ̀lẹ̀ àti ẹ̀kọ, ó jẹ́ ǹkan tí oúnjẹ kan tí mo nífẹ̀ẹ́ sí, tó sì jẹ́ pé ní oṣù tó lọ, mò ń retí oúnjẹ yìí, mò ń retí oúnjẹ yìí ní ọ̀wọ̀ ọ̀sán torí mo nífẹ̀ẹ́ sí láti jẹ ẹ̀kọ ní ọ̀wọ̀ ọ̀sán, tó sì jẹ́ pé èyí tí ó máa ń gbé wá fún mi ni ìyàwó mi, ìyàwó gbé wá sí ibi iṣẹ́ fún mi. Oun ti o si fi n se oun ni ewa, epo, ata àti iyo, maagi àti seasoning. Àwọn nǹkan tí wọ́n máa ń gba ṣe, wọ́n fi ń ṣe àwọn oúnjẹ yìí ni.

Inú oṣù keje ọdún taa wà yí ni tó jẹ́ oṣù tó lọ nígbà tí mo kányìn pàdé àwọn ọ̀rẹ́ mi gbẹ̀yìn nítorí pé agbègbè ta n gbé ojìna síra dìé eléyi lófa tó fi jẹ́ pé o má ń pe díẹ̀ láti ríra wa àmọ́ kéré yẹn a gbúdọ̀ maa ríra wa ní oṣù méjì méjì nítorí pé a ó sì pè àpèjẹ́ àbí àkójọ kan tí yóò kó wa papọ̀ táa fi sọ̀ orọ̀ nípa tẹ̀síwájú àti igbéga nínú ìgbésí ayé wa àti ọ̀nà ta wò láti ran ara wa lọ́wọ́ a ó sọ̀rọ̀ nípa àwọn èyí.

Igi gbígbẹ́ ó jẹ́ ǹkan tí ó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá. Yálà won fi gbe ere ni àbí won fi gbe odo àbí wọn fi gbe oun elele igi gbigbe yi oni àwọn ti wọn se wọn tan sise yi ni wón pe ni agbegi. Agbẹ́gi náà máa ń gbẹ́gi láti fi ṣe ohunkóhun gẹ́gẹ́ bí i èlò ilé àbí ère, tèré, ere àbí àwọn kàmẹ́rà tí ènìyàn lè fi gbígbẹ́ ni wọ́n máa ń fi igi gbẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Bí mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ asíná mi ni pé mo máa ń kọ wọ́n kalẹ̀ tó sì jẹ́ pé bi mo ba kọ wọ́n kalẹ̀ tán, un ó fi síbi tí un ó ti mọ̀ rí ni gbogbo ìgbà tí un o sì máa yẹ wọ́n wo ní gbogbo ìgbà. Eléyìí ni àwọn ọ̀nà ti mo fi maa n rántí àwọn ọ̀rọ̀ asina mi mo nífẹ̀ẹ́ láti kọ́ wọ́n, tó sì jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni un ó tún mọ̀ ka wọ́n kó ba lè dúró ní ọ̀pọ̀lọpọ̀ mi. Eléyìí ni ọ̀nà tí mo mọ̀ fí n rántí àwọn ọ̀rọ̀ asíná mi.

Bẹ́ẹ̀ni, mo máà ń kọ ǹkan lórí íńtánẹ́ẹ̀tì ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí mo ní, mo ní blog tí o sepé emi ni mo ni tí mo sì máa fi ń kọ nípa àwọn solutions sí àwọn oníranran ìṣòro tí ń kojú àwọn èèyàn ní orí technology. Eleyi ni mo maa ko ni ọ̀pọ̀lọpọ̀ lórí intaneti, bẹ́ẹ̀ni mo maa n ko nkan ni ọ̀pọ̀lọpọ̀ lórí intaneti.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ṣiṣẹ́ ní àárín àwọn akẹgbẹ́ mi níbi iṣẹ́. Ìgbà mìíràn mo má a ń dá iṣẹ́ ṣe o, àmọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà mo má a ń ṣiṣẹ́ ní àárín àárín wọn. Àwọn tí a jọ parí iṣẹ́ kan láìpẹ́ yìí ni àwọn akẹgbẹ́ mi níbi iṣẹ́ gẹ́gẹ́ bí Mr. Johnson, Mr. Muyiwa àti Mr. Ademola. Àwọn wọ̀nyí ni a jọ ṣe parí iṣẹ́ lórí bí a ṣe kọ, bá ṣe configure router àti bí a ṣe fa wire láti ibì kan sí ibòmíràn.

Rárá o, n ò lú etí mi rí, tó sì jẹ́ pé ó jẹ́ ǹkan tí ó lòdì sí àṣà àti ìṣe Yorùbá, ló fi fàá tó fi jẹ́ pé èmi kò fi nífẹ́ sí láti má a lu etí. Eti lulú lòdì sí àṣà àti ìṣe Yorùbá, tó sì jẹ́ pé n ò nífẹ́ sí láti lu, rárá o, èmi kò lu etí mi rí, n ò sì ní lú láíláí, n ò sì torí pé ó lòdì sí àṣà àti ìṣe àti èsìn Yorùbá, ó sì lòdì sí ẹṣin mi.

Ojú ẹ̀ní tí mo mọ dáadáa oun ni ìyá tó bí mi lọ́mọ. Ìyá tó bí mi lọ́mọ jẹ́ enikan tí mo mọ dáradára nítorí pé mo sùn àsùnmọ́ra púpọ̀ tó sì jẹ́ pé a lo ọ̀pọ̀lọpọ̀ akoko papọ̀. Ó jẹ́ kí mo mọ ojú rẹ̀ dáradára ju ojú mi lọ. Tí mo bá rí ìyá mi ní inú okùn, un ó dàá mọ̀ kété kété. Tí mo bá rí ìyá mi ní ibikíbi, un o dà ìyá mi mọ̀. Eleyii lo fi jẹ́ pé mo nífẹ̀ẹ́ ìyá mi tó sì jẹ́ pé mo dàá mọ̀ ní ibikíbi tí mo bá ti rí. Yálà kí n gbọ́ ohùn ẹsẹ̀ rẹ̀ àbí kí n gbọ́ ohùn ẹnu rẹ̀ àbí kí n gbọ́ òórùn ara rẹ̀. Àwọn nkan mẹẹtẹẹta yìí ni àwọn nkan ti mo fi maa n da iya mi mọ.

Ìlọrin jẹ́ ìlú kan tí ó jẹ́ ìlú tí òkè ọya ti bẹ̀rẹ̀ ní orílè èdè Nàìjíríà. Ó jẹ́-- ó sì jẹ́ ibi tó so òkè ọya àti òkè-- tó so òkè ọya pọ̀ mọ́ ilẹ̀ Yorùbá. Ó jẹ́ agbègbè kan, àdúgbò tí mo sì ń gbé níbẹ̀. Ti a ń pe àdúgbò yìí ni Òdòta. Òdòta jẹ́ ibi kan tí-- àdúgbò kan ní Ìlọrin tó jẹ́ àdúgbò kan nínú àwọn àdúgbò tí ó dágbàsókè jù ní àdúgbò yìí. Iye èèyàn tó ń gbé ìlọrin yóò le ní ẹgbàá mílíọ̀nù ní ọdún, yóò le ní mílíọ̀nù márùn ún tí wọ́n ń gbé ìlọrin. Tó sì jẹ́ pé ìlú yìí jẹ́ ìlú kan tí ó kiń sì wàhalá. Tó sì jẹ́ pé gbogbo àwọn ènìyàn ibẹ̀, ọ̀pọ̀lọpọ̀ wọn lo nífẹ̀ẹ́ ara wọn, ti won sì máa ń ṣe ìṣe òòjọ́ wọn jẹ́ẹ́jẹ́.

Àwọn àgbá wá ní gbógbo bọ́se wulé ko pe tó àgbà ń bọ̀ wa kan oọ́mọ kekẹre. Bí èèyàn bá ṣe fẹ́ kí wọ́n se èèyàn nígbà tí eyan bá dàgbà, èèyàn ná gbọ́dọ̀ maa ṣe awọ́n àgbàlagbà nígbà tí eyan bá wà ní kékeré. Ilé yìí ló fi jẹ́ ọ̀ranyàn fún ọmọ kékeré láti tẹ̀rí ba fún àgbà, torí bí ọmọdé bá lasọ bí àgbà kò lè lákìsa bí àgba. Ilé yìí tó fi jẹ́ nǹkan tí ó je-- pan dandan fún ọmọ kékeré láti rí pé òun máa ń bọ̀ wọ́ fún àwọn àgbàlagbà, òun máa ń tẹ̀ríba fún wọn, nítorí òun náà bọ́ wà dàgbà áti láti bọ̀ wọ́ fún ìrírí àti ìfarajìn tí won ti ṣe, ko to dí pé wọn dé ibi tiwon dẹ̀. Àmọ lákòkò tá wá yìí ọ̀pọ̀lọpọ̀ ọmọdé ní wọ́n o fẹ́ bọ̀wọ́ fún àgbà mọ́, tí wọ́n sì máa ń rí àgbà gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ẹgbẹ́ ara wọn, tí wọ́n á sọ̀rọ̀ sí wọn ṣáka, wọ́n á bú wọn, wọ́n á ranjúmọ́ wọn, wọ́n á fi wọn se yẹ̀yẹ tí wọn sì gbàgbẹ́ pé àwọn náà ń bọ̀ wá sí ibi tí àwọn àgbàlagbà wà. Bẹ́ẹ̀ sì ni àwọn àgbàlagbà náà ti lá ibi tí wọ́n wà lónìí, wọ́n ti lá kọjá rí.

Mo máa ń sùn ní ìgbà méjì ní ojúmọ́. Oun o sùnni ní ọ̀sán, ámọ́ yóò jẹ́ orun rán pẹ́. Oun o si sùn ní alẹ́, tó sè pé eleyìí yóò jẹ́ oorun tó gùn kán. Mo máa ń ló sùn ọ̀sán mi, mo máa ń bẹ̀rẹ̀ láti aago méjìlá fi di aago mẹ́ta. Tó si jẹ́ pé oorun alẹ́ mi, o maa ń bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn fi dtí aago márùn idají. Bi eléyìí tí mó se máa ń sùn ní iléyìí, ohun tí ó ń ràn mí lọ́wọ́ láti sùn, òun ni pé kí agbègbè tí mo wa kó pa lọ́ lọ. Kó má sí ariwo, kómá sí ariwo kankan tó ń dín mi lọ́wọ́. To si je pe àwọn onímọ̀ ìlera won fún wa ni ìmọ̀ràn láti maa sun nibi ti kosi ariwo, nítorí kati sun orun topo àbí láti sun orun gbogbo e, pẹ̀lú gbogbo ara wa. Eleyii yóò je ìrànlọ́wọ́ láti lekun ìlera wa.

Oúnjẹ àwọ̀kòkòré jẹ́ oúnjẹ, ó jẹ́ oúnjẹ kan tí àwọn èèyàn máa ń jẹ nígbà tí wọ́n bá ń ṣe àkókò tó máa ń ṣe ìkórè ní ilé ìjọsìn, tó sì jẹ́ pé ìgbà tí wọ́n á ṣe àkókò ìkórè yìí, òun ni ìgbà tí inú òjò, nítorí inú òjò yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń kó ere oko nílẹ̀ Yorùbá, tó sì jẹ́ pé ọdún yìí ni wọ́n fi máa ń ṣe, ni wọ́n fi máa ń ṣe àjọ̀dún ìgbà tí ìrì oko tó jáde, tó sì jẹ́ ọdún kan tí àwọn èèyàn tó, tí ọ̀pọ̀lọpọ̀ jíjẹ mumu tí ó wà nílẹ̀ ní ilé ìjọsìn láti fi, láti fi jọ́, láti ṣe ìṣàjọdún ọdún ìkórè.

Ẹ̀rọ tí o lè ṣe láìsími, òun ni ẹrọ ayára bí àṣá mi ta ń pé ní kọ̀npútà. Ẹ̀rọ yìí ṣe jẹ́ ẹ̀rọ kan tó ṣe pàtàkì sí mi gidi gan, àmọ́ láìsí mi ẹ̀rọ yìí kò lè ṣe, kò lè ṣe, kò lè ṣe kankan láìsí mi lofi jẹ pe ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo maa n gbe ẹrọ ayarabiaṣa mi káàkiri nítorí mo nílò re níbikíbi ti mo ba lọ. Ó sì jẹ́ ẹ̀rọ kan tí mo máa ń lò láìmébi níbi iṣẹ́ láti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́, láti fi ṣe iṣẹ́, láti fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan. Àwọn ẹ̀rọ yìí, ẹ̀rọ yìí ó dára púpọ̀ àmọ́ kò lè ṣe nǹkan láìsí mi.

Mo máa ń lo àwòrán ilé ojú ọ̀nà láti fi ṣe àmì láti fi ṣe àmì àbí láti fi ṣe láti fi mọ àwọn ibi tí o ye kí àwọn àdúgbò àbí láti fi ṣe àmì ibìkan nítorí ọjọ́ mì ti mo bá fẹ́ lọ. Elé yìí ló jẹ́ àwọn tí mo máa ń fi àwòrán ilé ojú ọ̀nà ṣe nítorí pé wọn ò jẹ́ nǹkan tó je pé nígbà mìíràn nǹkan tó là mí àbí nǹkan tó lá mí. Nítorí pé nígbà tí mo bá fẹ́ padà lọ sí àdúgbò yìí, yóò jẹ́ nǹkan tí wọn ò mọ̀ wò láti fi wá láti fi mọ̀ ọ̀nà lọ sí agbègbè tí agbègbè kàgbègbe tí mo bá ń lọ.